Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, òun ni mo máa ń fún fún àwọn èèyàn tí mo bá ṣẹ̀ṣẹ̀ pàdé pé káàdì mi rè o, iṣẹ́ báìbàí ni mò ń ṣe o. Màá fi nọ́mbà mi síbẹ̀ tí wọ́n lè máa pè mí tí wọ́n bá fẹ́ gbé iṣẹ́ fún mi. Mo máa ń fún àwọn ọ̀rẹ́ mi kan tó máa ń bá mi pín fún àwọn èèyàn, mo ní.

Mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń tún fóònù ṣe because ṣàṣa lẹ̀ni tí ó lọ fóònù lórí ilé ede tàwà yìí, mo fẹ́ mọ̀ bó ṣe ń tún ṣe àti bó ṣe ń copule e bí èèyàn ṣe lè máa tún ṣe, mo fẹ́ mọ̀ óń pẹ́ e. Mo dẹ̀ tún fẹ́ mọ̀ nípa láti máa kọ́ iṣẹ́ gíláàsì. Iṣẹ́ gíláàsì o dá gan. Ohun làwọn èèyàn ń lò ní agbègbè wa. Àwọn ǹkan tí mo nífẹsí láti ṣe nìyẹn lọ́wọ́ yìí.

Mo ti sunkún, ó ti ṣe díẹ̀ oo. Nígbà tí mọ́mì mi tí wọ́n papòdà, ah! Mo sun ẹkún mi ètí sí inú ẹkún bẹ́ẹ̀ rí. Ó dùn mí, ó ká mi lára. Ìyá tó jẹ́ pé lọ́jọ́ jíjẹ, lọ́jọ́ mumu, ah! Ìyá mi, wọ́n gbìyànjú. Ǹkan tó ti wá dùn mí jù ni pé ah! Wọn ò dúró je oúnjẹ ọmọ. Ah! Ó ká mi lára. Sugbon kò sí nǹkan tí mo le ṣe. A gba fun ọ̀lorun náà ni.

Èmi kò ní àgbàlá òjò rárá o, torí pé mi ò tí ì kọ́ ilé. Ká nípe mo ti kọ́le nisiń ni mo lè máa ní pé mo lè ní àgbàlá òjò. Ayálégbé ni mí o, mo dẹ̀ ń gbàdúrà kí Ọlọ́run kó ṣe temi náà fún mi o. Àdúrà mi sí Olúwa nìyẹn o, Ọlọ́run pèsè fún mi náà o, àní sìn kókóró ku o.

Mo fẹ́ràn láti máa mu ògì àti àkàrà ní òwúrọ̀ tàbí ògì àti ọ̀lẹ̀ ní òwúrọ̀ kí n tó jẹ ohunkóhun. Mo fẹ́ràn rẹ̀ gan. Tí n bá mu ògì àkàrà tàbí ọ̀lẹ̀lẹ́ tàn, màá seṣe wá jẹ bóyá bí ìrẹsì tàbí òkèlè, màá jẹ le lórí. Mo se máa ń jẹ oúnjẹ ti mi nìyẹn o.

Ìkọjú de ìdènà ọkọ̀, aà iyẹn ò ṣe é sọ rárá o. Hhn, torí pé àdúgbò tí mò ń gbé ó jìnnà sí ibi iṣẹ́ mi. Tí n bá lọ láàárọ̀ ó ma ń rọrùn, but tí a bá ti n bọ̀ lálẹ́, aà ó ma ń ṣòro gan fún wa. Wọ́n tún má ilọ́po owó ọkọ̀ la ó fi wọ̀. Ká tun tọ́rí wọ̀, a má ṣe wáa la, a ó ti ra wá eré bí ìjà, bí ìjà la má fi wọ̀. Nkan tí ẹyan bá ń bọ̀ lọ́wọ́ alẹ́ kò n fi bẹ́ẹ̀ sí mọ́tò dáadáa nígbà yen nkàn tó n fàá nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ tí mo bá wà lẹ́nu iṣẹ́ torí irú iṣẹ́ tí à ń ṣe ó ní agbára kò gbọdọ̀ máa kan ọwọ́ jù. O jẹ mọ́ iṣẹ́ bátìrì ṣíṣe ásíìdì. Ásíìdì dẹ̀ ó dẹ̀ jẹ́ ǹkan tó ń ba ọwọ́ jẹ́. A máa ń lo ìbọ̀wọ́ lóòrèkóòrè, a dẹ̀ tún máa ń lo gíláàsì sójú torí kó má ba pàwá lára.

Èmi kì í ṣe obìnrin o, mi ò lè lu etí mi. Àwọn obìnrin ló máa ń lu etí wọn. Àwọn ọkùnrin tó ń lu etí wọn gan-an, ó dá mí loju kò dá láwùjọ rárá. Bí a ṣe mọ̀ láti ilé, àwọn obìnrin ni máa ń lu etí. Nísìń, ọkùnrin tó bá ti ń lo nǹkan tó jẹ́ ti obìnrin kò dá rárá, kò dá ní àwùjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa lórí WhatsApp mi tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ń sọ̀rọ̀ tàbí àwọn ẹbí mi ẹ̀gbọ́n tàbúrò, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Ah, a sì inú wa a sì máa dùn tí a bá ń ṣe because à ó máa ríra wa, ipò tí a bá wà a ó máa ríi, inú wọn máa ń dùn gidigidi ni tí a bá ń ṣe. Ó tiẹ́tú máa ń rọrùn láti mọ ibi tí èèyàn wà bẹ́ẹ̀ ni.

Mo máà ń gbọ́ ìró àwọn oníbàárà mi sí dáadáa nípa ọjà, nípa bó ṣe ṣe ọjà wọn. Wípé inú awọn máa ń dùn pe àwọn máa ń bá mi rajà. Pe kódà gan an ọwọ́ mi máa ń yá tó bá fún mi leesí ayo àwọn nípa ọjà wọn. Pe kódà gan an àwọn ń jèrè kún èrè ni. Pé mo ṣe o. Nípé ìfẹ́ tó wà láàrin wa Ọlọ́run Oba o ni jẹ́ kó dàrú o. Máa sì máa fún ọ ní ẹ̀dínwó, màá máa fún ọ ní discount lóòrèkóòrè.

Rárá o, èmi ò kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi o. Mọ́ máa ń dáa jẹ oúnjẹ tèmi lọ́tọ̀ ni o. Mi ò tiẹ̀ fẹ́ràn kí n má bá àwọn, àwọn èèyàn púpọ̀, ká jọ máa jẹun pọ̀ tọ́wọ́ bà wo, mi ò, mi ò fẹ́ràn rẹ̀ lọ títí. Kí pe boyá kí mi óò kórìíra wọn o, mi ò dẹ fẹ́ràn rẹ̀ ni. Tó dé mọ máa ń dá jẹun mi lọ́tọ̀ ni.

Tí o bá ti di alẹ́ kí n tó bọ́ sí orí ìbùsùn mi, mà á kọ́kọ́ lọ wẹ̀e. Màá dẹ̀ tún fọ ẹnu mi nù. Tí n bá fọ ẹnu mi tán, mà á jókòó bí ìsẹ́jú bí mẹ́wàá kí n tó bọ́ sórí ìbùsùn kí n tó lọ sùn bí mo ṣe ma n ṣe níyen l'ójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádúgbò mi dáadáa. N tó dèfá ni pé a má n ṣe mítìnì lọ́sẹ̀ ọsẹ̀, a tún má n ṣe lóṣoọṣù. Èyí ló mún ìrẹ́pọ̀ wà láàrin wa dáadáa tí àárin wọn dẹ̀ gúnregun. Tábá ri oún tí kò dá ní àdúgbò, a ó fi tó ara létí pé báyébáyé, báyébáyé nǹkan báyìí ò da o. A á tètè mọ̀ bí a ṣe ṣe àtúnṣe sí i. Nígbà míràn gan, tí àwọn ìjọba tí ó bá ṣe nǹkan tí a ò fẹ́, a ó korawa pọ̀, a ó lọ bá wọn ní ọ́fíìsì, a ó sọ èdùn ọkọ̀ wa fún wọn, wọ́n sì gbo nǹkan tí a sọ fún wọn, wọ́n ó ṣètì wa náà ni.

Mo fẹ́ràn àlọ́ gan an. A sì máa pa mí lẹ́rìn-ín tí àwọn àgbààgbà bá ń sọ ọ́ tí wọ́n bá ń sọ láwùjọ. Mo fẹ́ràn rẹ̀ gan. Ó ń ìgbà tí mo wà ní kékeré tó bá ń pa àlọ́ fún mi. Kódà kí ebí máa pa mí, ibi àlọ́ yẹn màá kọ́kọ́ lọ no bí kọ́. Ó jẹ́ ohun àtàtà tó máa ń wúrí fún, ó máa ń dùn mọ́ mi gan ni àlọ́. Ṣé nípa ti ìjàpà tí ìrókò la fẹ́ sọ ni? Àbí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àlọ́ jẹ́ ohun tó wá pa, tó tún jẹ́ kí èèyàn mọ àṣà ilẹ̀ Yorùbá, ó ń jẹ́ kí èèyàn tún gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rẹ̀ gidi gidigan ni.

Ah! Ọjọ́ ti lọ díẹ̀ ó ti pẹ́ tí mo ti fò kẹ́yìn. Nígbà tí mo wà kékeré la máa ń ṣe eré kéékèè la máa ń fò láàárín ara wa ṣùgbọ́n ìgbà tí mo ti dàgbà tí mo wà ní secondary school ni mo tún ti ṣe last tí a bá ń ṣe eré ìdárayá ta n pé ní inter house sport àti mo ti ṣe gbẹ̀yìn. Látìgbà náà mi ò rò tó mo ti fò bí i kan rí. Unless bóyá à kí a lọ sí ibìkan ìbẹ̀yen wá fẹ́ omi dàárógun kí n dẹ̀ fo ó tàn nǹkan tí wọn máa ṣe nìyẹn.

Àwọn oníbàárà tuntun tí mo ní a ò tí ì mọ̀ wó ara wa dáadáa, ìdí nìyẹn tí mi ò fi fẹ́ má a pe wọ́n lóòrèkóòrè. Tí ẹ bá pe olómi ẹ ń tẹ́ ẹ tí ì mọ̀ ọ́ dáadáa, ó lè rí kí bí ẹ kí ẹ ń yọ ohun lẹ́nu àbí nǹkan kan wà níbẹ̀ torí a máa farabalẹ̀ fún wọn ni. A kì í sáré má a pe wọ́n àlàáfíà wọn gẹ́gẹ́ nǹkan tó fa niyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo si tun máa ń lo tòsì náà. Méjéeji lé mi máa ń lo. Tí n bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni màá lo. But wipé mo fẹ́ ṣiṣẹ́, ọwọ́ àláfíà, which tó jẹ́ tí tòsì, òun ni màá lo. But eyì tí mo máa ń lo dáadáa jù, òun náà ni ọwọ́ ọ̀tún ni gbogbo ìgbà.

Kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tí a bá jọ kura lọ sí ilé ìdárayá si bí tọ́ ti ń mu ọtí, ìgbà mí mo máa ń rà fún wọn, tí ma a dè tún ra ẹja tàbí pẹpẹ súùpù fún wọn. Ìgbà mí bí owó bá pọ̀ lọ́wọ́ mi, màá sọ pé mi ò ní agbára láti rà fún wọn o. Ìgbà mí àwọn lọ máa rà, a ó jọ se fàájì. Ǹkan tí mo ṣe fẹ́ràn jù pé gbogbo wa kò sí ẹniti ó ní ahun nínú wa, tí èléyii bá ní yóò bo ẹnìkejì láṣirí. Bí a ṣe máa ń ṣe láàrín ara wa nìyẹn ó dẹ̀ fà tí àrin wa fi gúnrégún.

Mo ma n ṣe ìtọ́jú ara mi ni ọ̀nà tó pọ̀. Tí n bá kọ́kọ́ jí l'òwúrọ̀, màá kọ́kọ́ ṣe eré ìdárayára díẹ̀ bí i exercise ma ṣe díẹ̀. Tí n bá ṣe tán, màá fọ ẹnu mi nù, màá wẹ̀. Kí n tó dàabaà pe bóyá pe kí mo fẹ́ lọ ṣíbí iṣẹ́. Tí bá ti wá dé ibi iṣẹ́, màá ṣẹ̀ wá lọ wa oúnjẹ tí màá jẹ. Tí n bá ti jẹ tán, a ó wá bẹ̀rẹ̀ iṣẹ́.

Mi ò nífẹẹ sí láti lọ máa ṣiṣẹ́ ní ìlú ìdálẹ̀ nítorí aya mi àwọn ọmọ mi, mo nífẹẹ kí ma rí wọn ní gbogbo ìgbà. Ìdí nìyẹn tí, ìdí nìyẹn tí mò ní lè faramọ́ láti lo ṣiṣẹ́ ní ìlú ìdálẹ̀. Mi ò fẹ́ràn láti fún àwọn mi.

Àwọn app tí mo máa ń lò wọ́n pọ̀ gan. Mo máa ń lo Facebook app, mo máa ń lo WhatsApp app, mo máa ń lo Google, mo máa ń lo Chrome. Ọ̀pọ̀lọpọ̀ mo ń lo to la, mo máa ń lo Telegram náà. Ṣùgbọ́n mo fẹ́ràn gbogbo wọn gan. Àyàfi èyí tí mo ti e fẹ́ràn jù tí ó ń ṣe Facebook. But ṣùgbọ́n ṣe ẹ rí WhatsApp, Telegram, mo máa fẹ́ràn rẹ̀ jù. Ǹkan tí ẹ bá tọ́ ju nǹkan síbẹ̀, bẹ́ẹ̀ náà lẹ ó bá. And lórí telegram, ó dẹ̀ máa ń lo ọdún kan kí ǹkan kó tó kúrò- parẹ́ lo ri re, ni mo ṣe fẹ́ràn telegram yẹn jù gan, ju gbogbo wọn lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àlà mi, ṣùgbọ́n gbogbo ẹ̀ ná kọ ni mo máa ń rántí. Tí n bá lá imí tó bá jẹ́ nǹkan tó bani lẹ́rù, màá lọ fi tọ àwọn àgbà àwọn tó jù mí lọ, wọ́n á là mí lóyè lóniẹ̀. Ìgbà mìí tí n bá dẹ̀ láì mí, màá lọ sí yàrá ìgbọ̀nsẹ̀ sí, màá lọ síbẹ̀ màá lọ ṣàdúrà, màá rọ́ gbogbo ẹ̀ sínú bẹ̀ nígbà míi kí n tó sọ fún ẹnikẹ́ni.

Ó lóju oun ti mo lè tun ṣe. Iyí tó bá jẹ́ pe nǹkan tí mo mọ̀ máa ma tun ṣe dáadáa. Bí mo ṣe wà yìí, mo mọ̀ ń pa bátìrì, tí bátìrì bá ti bàjẹ́ mo ma ń tun ṣe, because, iṣẹ́ mi ni mo mọ̀ ń pa rẹ̀ dáadáa. Òje orí ẹ ló gé, a ó gé kúrò, a ó dáná, a ó yọ, a ó fi mí sì padà tí ó sì máa ṣiṣẹ́ dáadáa. Mo mọ̀ ń pa bátìrì dáadáa.

Fúnra lára mi ni mo máa ń gẹ irun orí mi. Mi kì í gbe fún barber rárá. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń ṣe fúnra mi láti secondary school torí pé mo máa ń dánrí ni. Ó wa jẹ́ kó rọrùn fún mi. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń dán orí mi, bẹ́ẹ̀ ni àwọn arádúgbò mi dẹ̀ mọ̀ mi dáadáa. Bí bá dẹ̀ ti ń gẹ, ó máa ń ṣe ohun tó ń yà wọ́n lẹ́nu pé "àí, báwo lo ṣe ń dán orí è fún rẹ̀ tí anybody o bẹ ṣe, ìgbà mìran mà gbé mirror kan síwájú, mà gbé dígí kan síwájú, mà gbé dígí kan sẹ́yìn, ìgbà mi mi ò tiẹ̀ ní lo dígí, mà dẹ̀ ṣe yo gúnrégún, mo má ń ṣe irun mi fúnra ra mi.

Kò lóǹkà rárá ní ìgbà tí mo máa ń lo fóònù mi tó jẹ́ àárọ̀ fóònù mi. Gbogbo ìgbà ni mo máa ń lò ó lówurọ̀, lọ́sàn án, ní ìrọ̀lẹ́, ní yalẹ́ta. Kódà kó jẹ́ lórúgan tí wọ́n bá pè mí, màá sì máa gbe. Kò sí ìgbà tí ẹ pè mí tí mi ò ń gbé fóònù mi torí pé mi ò kí n pa fóònù mi. But ó wà. Ó ṣe mí ní iyebíye gan. Mi ò kí ń fi ń seré gan.

Èmi ò kín kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ torí kò mọ̀ mi lára. Tí n bá ń kọrin, ohùn mi máa ń lọ sókè gan ni kódà àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wa máa ń sọ pé ah. "Ta ló ń kọrin?" no wonder, "a ti mọ̀ ti ẹ", bí ìwọ ṣe ń kọrin. Mo máa ń kọrin tó jẹ́ pé ohùn mi a ma lọ sókè. Mi ò mọ orin kẹ́lẹ́kẹ́lẹ́ kọ rárá. Bẹ́ẹ̀ni o, mi ò mọ rin kẹ́lẹ́kẹ́lẹ́ kọ rárá o.

Èmi ò kí ń like kí wọ́n bá mi fọṣọ. Ìdí èyí, mo máa ń fọ aṣọ mi ní ẹẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sẹ̀ ni mo máa ń fọ aṣọ mi. Mo dẹ̀ máa ń gbìyànjú pé mo fọ ọ́ dáadáa. Kò sí ẹni tí mo lè gbé aṣọ mi fún tí yio tẹ mi lọ́rùn pé kí n fọ fúnra mi lọ.

Mo fẹ́ràn ẹ̀bùn. Mo fẹ́ràn láti má a fún àwọn èèyàn ní ẹ̀bùn mílíkì ọlọ́pẹ alágolo. Mo fẹ́ràn kí n ma fún àwọn èèyàn bẹ́ẹ̀. Nígbà ọdún kérésì, ǹkan tí mo máa ń rà tí n máa ń pín fún àwọn èèyàn nìyẹn. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gan. Kódà gan, àwọn èèyàn kan ti mọ̀ pé yes ǹkan tí mo maan pín lọ́dọọdún fáwọn nìyẹn bẹ́ẹ̀ ni.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi rè, a gbọdọ tètè dé ẹni tí bá fi ìṣẹ́jú kan sí méjì pẹ́ wọn ó yọ nínú owó oṣù rẹ. Ìyẹn ini. Élékèjì ni pé tó bá fún wa ní iṣẹ́, ó ní àkókò tí a gbọdọ parí ẹ̀. Ẹni tí ó bá parí ẹ̀ tó tó di àkókò yẹn náà, wọn ó yọ nínú owó oṣù rẹ̀. Bó se je niyẹn.

Bẹ́ẹ̀ni, mo máà ń fi ìpara sí ara ní òwúrọ̀. Mo máa ń fi sára. Ìgbà mii tí òtútù bá wà, mo máa ń fi ìpara sára. A máa jẹ́ kí ara mi, kí òtútù yẹn má mú mi jù. Ó detú má ń jẹ́kí ara mi dán dáadáa.

Mo ṣètò àkókò ìjí mi ní òwúrọ̀, bí i agogo mẹ́fà òwúrọ̀ ni mo ṣètò rẹ̀, tí ó dẹ̀ máa ń jí mi nígbà yẹn tí màá lọ ṣe àwọn ohunkóhun tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n anytime tí n ò bá ti lọ ṣe báyẹn, àá, n ó pẹ́ dé ibi iṣẹ́.

Ìrìnàjò ló wúrọ̀ lọ sí ibi iṣẹ́ mi. Ó rọrùn. Ṣùgbọ́n ìrìnàjò láti ibi iṣẹ́ mi wá sí ilé tí mò ń gbé ò nira nítorí àwọn ọkọ̀ wọn ò pọ̀ lálẹ́ lọ títí. Wọ́n á sì máa fi owó kún owó ọkọ̀. Ẹnikẹ́ni tí ò bá ní owó púpọ̀ yóò sùn ibi iṣẹ́ ni tàbí kó lọ wá ibi tí ó sùn. Àwọn nǹkan tí a máa ń rí ní ibi iṣẹ́ niyen.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Ni gbogbo ìgbà, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Nígbà òtútù ni mo wá fẹ́ràn rẹ̀ jù. Ṣùgbọ́n tí èmi ò bá jata, ó máa ń rí bákan lẹ́nu mi, bí i pé mi ò tíì fọ̀nú. But ti bá ti jata, ó máa ń mú ẹnu mi dá ṣaka.

Àwọn tí mo fẹ́ràn ló pọ̀ ju àwọn tí mo ò fẹ́ràn lọ. Nínú ẹbí, mo fẹ́ràn àwọn ẹbí mi dáadáa. Nínú àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ mi wà tí mo fẹ́ràn, àwọn mi wà tí mi ò fẹ́ràn lọ títí. Ṣùgbọ́n mi ò ní àbúrú pẹ̀lú wọn. Ni àwùjọ mi, ó ní àwọn èèyàn tí mo fẹ́ràn, ó dẹ̀ ni àwọn èèyàn tí mo fẹ́ràn. Àwọn tí mo ò fẹ́ràn, mi ò lè gbé jóṣó fún wọn. Wọn ò ní mọ̀ bóyá mo fẹ́ràn àbí mo ò fẹ́ràn wọn. Èmi lè mímọ̀ lọ́kan mi pé mi ò fẹ́ràn wọn but, mo ò lè ṣe wọn lábùrú. But àwọn tí mo fẹ́ràn, à wàláì, wọ́n á rí i lójú mi.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tètè a máa se ní lára gan. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ṣọkọ, mo fẹ́ràn kí ń máa je òun náà dáadáa. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ gbúre, ṣùgbọ́n ìyẹn tí a máa ń se ní láǹfààní ju àwọn Yòókù lọ, mo fẹ́ràn rẹ̀ gan.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ nílé ayé mi òun ni àjọ̀dún Kérésìmesì torí pé ó máa ń gbó sí ìparí ọdún wọn a sì má fún wa ní ọludé ọlọ́jọ̀ gboọrọ ìdí nìyí tí mo fi fẹ́ràn ọdún Kérésìmesì.

Ah, nínú àpò ọwọ́ mi, ó ní ohun tí a fi ń ṣiṣẹ́ bátìrì bíi spánà, bíi lẹ́ẹ̀dì àti bíi wáyà èyí tí a fi ń tẹ́tí bóyá bátìrì ti níná àbí kò ti níná, gbogbo ẹ̀ ló máa ń wà nínú báàgì, mo ma ń gbé wọn ní òrékòóre ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa kẹ̀kẹ́ dáadáa. Láti ọmọ ọdún kékeré ni mo ti mọ̀ npa kẹ̀kẹ́ wíwà. Títí di ọjọ́ tí mo wáyi mo mọ̀ ọ́ gùn dáadáa. Kódà wọ́n ò fi bẹ́ẹ̀ kọ́ mi tí mo fi mọ̀ ọ́ gùn nígbà tí mo fi mọ̀ ọ́ gùn.

Mo nífẹ̀ẹ́ sí láti kọ́ èdè Hausa. A máa wù lmí tí bá ń rí Hausa tó bá ń sọ èdè yẹn. Mo má ń láìkì ẹ̀ gan, àti pé mo tún ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ bíi Hausa tó bá ń sọ láàrín ara wọn, ó máa ń wùmí gán kò dá gán. Mo ń sọ fún wọn pe kí wọ́n máa kọ́ mi díẹ̀díẹ̀. Mo tẹ̀ tí ń kọ́ ọ díẹ̀díẹ̀, bọ kò tíi já lẹ́nu mi dáadáa.

Kọ̀m̀pútà tí mo ní o ti ṣe iti o ti pẹ́ èyí tí wọ́n pè ní Pentium 4, màá máa lò ó fún àwọn iṣẹ́ tí mo máa ń ṣe. Mo dẹ̀ máa lò ó fún àwọn ọmọ tí mo bá fẹ́ ṣe ẹ̀kọ́ nípa tí mo fẹ́ ṣe àyẹ̀wò nǹkan kan nínú rẹ̀ ń máa lò ó.

Mo fẹ́ràn kí ń máa sáré gidi gan. Àh, mo máa fẹ́ràn rẹ̀ gan. Nígbà tí mo wà ní primary school, inú eré ìdárayá yìí tí mo fẹ́ràn jù, òun ni eré. Nígbà tí mo wọ secondary school, mo tún sáré náa. Ó jẹ́ kí àwọn ọ̀rẹ́ mi gan, wọ́n máa ń gbóríyìn fún mi. Mo máa ṣe ipò kíní tàbí ipò kejì. Ipò kíní mo ti e máa ń ṣe jù ninu gbogbo nǹkan tí mo máa ń ṣe nínú eré.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì láìmọye ìgbà. Kódà gan má tún máa bèèrè ǹkan tí ò bá yé mi lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan púpọ̀ tí ò tiẹ̀ yé mi tí bá ti tẹ̀ o máa ń gbé wá fún mi ni lórí Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ràn rẹ̀ gan.

Wọ́n bí mi nínú oṣù Okúdù. Oṣù Òkudù ẹlẹ́ẹ̀ jẹ́ oṣù tó jẹ́ àárín ọdún tí òjò dẹ̀ tún máa ń rọ̀ ní ìgbà náà.

Mi ò fẹ́ràn láti máa fín tùràrí torí pé tí èèyàn bá fín tùràrí nígbà mí, àwọn tí a jọ ń gbé ilé, ẹlò mi ò ní láìkì òórùn rẹ̀. Èmi gan-an fúnra mi, mi ò fi bẹ́ẹ̀ láìkì òórùn tùràrí. Oríṣiríṣi òórùn ló máa ń wà níbẹ̀, mi ò fi tátaratàrá láìkì fẹ́ràn òórùn rẹ̀